Eh, mo máa ń ṣe ìpamọ́ fáìlì mi dáadáa nítorí pé ó ṣe kókó. Èmi gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ oníṣẹ́ ìwádìí ilẹ̀ ti àwọn fáìlì iṣẹ́ wa, àwọn fáìlì, eh, client ibi tí a bá ṣẹ́dé, bó ṣe pé a fẹ́ lọ ṣe survey àbí bó ṣe pé a ti ṣe layout àbí perimeter tán àbí survey kí survey ìbá òpó jẹ́ tí a fẹ́ ṣe. Gbogbo àwọn fáìlì tí a ti gbà ní ministry, gbogbo àwọn eléyìí tí a ti process àti àwọn fáìlì agreement, lawyers agreement, àwọn fáìlì deeds of assignment, gbogbo àwọn kí ni yẹ́n, gbogbo àwọn fáìlì jẹ́ nǹkan tó ṣe kókó, nǹkan tó yẹ pé wọ́n lè refer sí lọ́jọ́ iwájú tí wàhálà bá máa ṣẹlẹ̀. Tẹ́ní kan máa dédé wá lọ́jọ́ iwájú pé àwa, àwa la ni ilẹ̀ yìí. Kò má jẹ́ pé àwọn lọ ni tan kàn fẹnu sọ. Pẹ̀lú fáìlì yìí tí a bá kó jáde, tí a bá fi kún adájọ́, a lè kó wayọ̀. A lè fi jẹ́ kí ẹ, wọ́n mọ̀ lọ́tọ́lọ́tọ́ pé àwa la ni ilẹ̀ náà. Nítorí fún ìdí eyìí mo máa ń tọ́jú fáìlì mi dáadáa. Mo máan kó wọn sí filing cabinet tí office wa. A ní filing cabinet sí office. A máa tọ àwọn fáìlì yẹn síbẹ̀. Ibi tí àwọn survey jẹ́ kó wà a kó síbẹ̀. Ibi tí àwọn agreement bá tó wà gbẹ́ kó wà a fi sílẹ̀ síbẹ̀. À, ọ̀gága àwọn client wa kan wà tío ẹ kó máa ń gbéṣẹ́ fún wọn dáadáa. A ti ní catalogue fún wọn. Gẹ́gẹ́ bí orúkọ wan tí bẹ̀ẹ̀rẹ̀, Mr kíni láti bí a títí di Z. Gbogbo àwọn bó orúkọ wọn, ibi tó orúkọ wọn á ti bẹ̀rẹ̀, a kó àwọn fáìlì. Boys fáìlì wà fún fáìlì Ọ̀gbẹ́ni Badamọ́sí, a kó gbogbo àwọn fáìlì ẹ a kó sí ojú kan. Tó bá jẹ́ fáìlì mi tún wà fún fáìlì Mr. Adélakún, a kó sí ojú kan. Nítorí pé tó bá di ọjọ́ iwájú tí a bá ní, nílò láti jẹ fáìlì kankan wò, a lè lọ wa gẹ́gẹ́ bí orúkọ wọn. Wọn bó orúkọ wọn ṣe bẹ̀rẹ̀, ṣe bá ti tó síbẹ̀, a rọrùn fún wa láti wá. Àti pé a máa ń tọ́jú àwọn fáìlì mi tó ṣe kókó bí i àwọn plan, àwọn map tí a ti ṣe. Àwa ṣábà máa ń yá wọn, a máa tọ, a máa, a máa fi wọ́n pamọ́ sí orí afẹ́fẹ́. A máa upload wọn sórí afẹ́fẹ́. Kan má lọ jẹ́ pé bí a lọ́jọ́ iwájú kó lọ máa yẹ kí iná jó ọ́fíísì wa kó wa lọ́jọ́ gbogbo àwọn fáì-- gbogbo àwọn fáìlì yẹn ni a máa yá tó bá ṣe kókó dáadáa. A máa tọ́jú ẹ́ sórí afẹ́fẹ́. Nítorí ọjọ́ iwájú tí ilé bá jó, tí ẹni tí kan kí kan máa ṣẹlẹ̀ àbí tí fáìlì bá sọnù, a lè padà rí download padà lórí ìńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe èpo fídíò dáradára. Mo ṣì ṣe èpo fídíò láná. Ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe dáadáa. Ó ní ẹ̀gbọ̀n mi kan tí ó ṣe ìrìn àjò lọ sí ìlú òkè òkun. Mo ṣe fídíò pẹ̀lú ẹ̀. Idi tí mo ṣe máa ń ṣe fídíò ó pé oríṣiríṣi, ó pé ó ní ìdí oríṣiríṣi o ní tí mo ṣe máa ń ṣe fídíò lọ́pọ̀ ìgbà. Mo ṣe fídíò láti lè rí ẹ̀nìyẹn, láti lè ríi lójúkojú bójú ẹ̀ se ri Báwo ni àkéda tí àti dún sí ra wa.

Bẹ́ẹ̀ ni, mo máa jẹ oúnjẹ tó lérò fún ìlera, àwọn oúnjẹ tí ó ṣe ara lóore, àwọn oúnjẹ tó dára bí ìrẹsì, bí ẹwà, bí gbogbo àwọn nǹkan tí ó tilẹ̀ jáde wá, àwọn nǹkan tá ń gbin, àwọn èso, gbogbo àwọn nǹkan tó ṣe lára tó dára fún àgọ́ ara gbogbo ẹ̀ ni mo máa njẹ.

Bẹ́ẹ̀ni, lọ́pọ̀ ìgbà mo máa ń ṣiṣẹ́ láti ilé wa. Àwọn ìgbà ọ̀gara ìgbà COVID-19 ní ọdún, ọdún 2020, 2020 COVID-19 ni ọba, àmọ́ kò yọ wa lẹ́nu lọ títí ìgbà tí ó wá di 2020 tó di bí, tó di bí March 2020 tí coronavirus tó ti wá wà káàkiri, àti ìgbà ni a ti ń kọ́ láti ṣiṣẹ́ láti ilé àti ìgbà yen bayi o ti wá mọ wa lára. Àti ṣíṣe láti ilé jẹ́ ǹkan tó dára.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti rin ìtẹ̀kùn fún èmi, pàápàá a ti máa gún ìtẹ̀kùn, a sì máa rìn ìtẹ̀kùn jẹ́ ǹkan tí ó dára bí ènìyàn ṣe eré ìdárayá kí gbogbo aráyàn tó tún lè ṣe kíni kó tún lè jí pépé, tó bá ń lọ tó bá ń bọ̀ kó gbá ara rẹ̀ á tún ṣe àtúnṣe dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa fẹ́ràn láti jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí pé ó dára púpọ̀ tí ọ̀ bá wà níbẹ̀, ẹni à lé máa rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ níta. Bo tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀ ìgbà tí ọ̀ bá dé fò wọ inú òkè ọ̀run tí ọ̀ bá wò lẹ̀yàn, ìyẹn rí pé gbogbo àyíká kéré àmọ́ jù gbogbo elọ̀ mo nífẹ̀ẹ́ láti wà nínú ọkọ́ tó súmọ́, ọkọ́ òfurufú tó súmọ́ fèrèsé.

Nkan tí máa wọ̀ tí bá máa ṣùn ní ṣe pẹ̀lú àkókò, àkókò tí a bá wà. Tí a bá wà nígbà ẹrun, ìgbà tí, tí àyíká gbe, aṣọ tó fẹ́lẹ́ mo maa n sabá wọ̀ ṣùn. Ṣùgbọ́n tí a bá wà nígbà òjò, tí òjò bá rọ̀ àbí ìgbà ọyẹ́ tí àyíká bá tutù, tí òtútù bá mú, máa wọ aṣọ tó ní ipọn, máa dẹ da aṣọ bora.

Nígbà mìíràn mo máa ń ṣètò nìkan àwọn nǹkan tó bá jẹ́ nǹkan bí i iṣẹ́ mi nìkan tó jẹ́ nǹkan personalties mo máa ń ṣètò rẹ̀ nìkan. Ṣùgbọ́n tó bá máa jẹ́ nǹkan tí, nǹkan bí iṣẹ́ tí ọ̀gá mi ní láti bá wa dá sí láti ṣe nǹkan lọ́pọ̀ ìgbà mo máa nífẹ̀ẹ́ láti ṣètò pẹ̀lú àwọn ènìyàn, láti ṣísẹ́ pa pọ̀ mọ́ àwọn ènìyàn. So mo máa need.

Mo ṣì gún ọkọ̀ akérò lánàá nígbà tí mo lọ sí, tí mo lọ sí, ẹ̀yìn òpin ìpàdé tí a máa ń ṣe lóṣooṣù, tí mo lọ síbẹ̀ ní ìgboro. Ọkọ̀ akérò náà ni mo gùn láti fi débẹ̀. Ó jẹ́ nǹkan tí mo máa ń sábà ṣe ní gbogbo ìgbà tí bá ti fẹ́ lọ ibiṣẹ́, ọkọ̀ akérò na mo máa ń gùn.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀m̀pútà, ètò ààbò kọ̀m̀pútà oríṣìíríṣìí bíi two factor authenticator fún àwọn àkáǹtì tí mo ní lórí ayélujára àbí tí lórí íńtánẹ́ẹ̀tì, àwọn àkáǹtì oríṣìíríṣìí, àwọn àkáǹtì mìíràn ń bẹ lórí Web3. Gbogbo ẹ ni mo ní ààbò tó dájú kí àwọn òlè kan máa baa bò láti kó ǹkan tí ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sími, àbí ǹkan tí láti àbí láti kó owó mi lọ.

Nǹkan tí mo bá ṣe nígbà tí mo bá sùn, ó ní í ṣe pẹ̀lú àkókò tó bá yá tí mo bá sùn lọ́wọ́ alẹ́, màá sùn, màá ronú, màá ronú bá iṣẹ́ mi tí màá ṣe lọ́la, màá jẹ́ròó níwọ́n bí àwọn ìgbésẹ̀ tí mo máa gbé. Àmọ́ tó bá jẹ́ mo máa sùn lọ́sàn-án ganan, pe ore mi, màá ronú oríṣiríṣi oúnjẹ tí màá jẹ lọ́sàn, gbogbo nǹkan bẹ́ẹ̀ màá rò.

Ìgbà tí mo kẹ́yìn lọ ri dókítà mi ò tí pẹ́ jù. Mo lọ ní, ní ọdún tó kọjá ní December. Mo lọ ṣe checkup. Mo ṣe àwọn àyẹ̀wò oríṣiríṣi láti mọ bí ara mi jípé, jípé pé a ṣe test oríṣiríṣi. Lágbara Ọlọ́run ìgbà tí test máa jade, ara mi ṣe dáadáa.

Igba ti mo jẹ pizza eh mi o fẹràn pizza o. Pizza òun ṣe nǹkan tí èmi fẹ́ràn rárá kí ṣe oúnjẹ ojúlówó àwọn oúnjẹ òyìnbó làwọn lè tí ò dé ṣara loore, tí ò dé kí n ṣàrá lóore bẹ́yẹn. Pizza tí mo jẹ tí ẹ̀gbọ́n mi ra nígbà kan bí mo ṣe jẹ́ bá mi tẹ̀ ní ìfẹ́ rárá. Èmi ò kín sábà jẹ oúnjẹ tó bá ti lẹ̀ wá lé mi máa jẹ oúnjẹ tí Ọlọ́run bá dá oúnjẹ bí ìrẹsì, ẹwà àwọn oúnjẹ tí èmi máa ń jẹ nìyẹn.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀mi jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n bí sílé ìgbàgbọ́. Láti ìgbà tí wọ́n ti bí wa, ni wọ́n ti kọ́ wa bí wọ́n ṣe ń sin Ọlọ́run, Ọlọ́run àlàyé. Tí a bá ti jí láàárọ̀ kùtù, a kó ra papọ̀ a kọrin, a gbàdúrà ṣọ́lọ́run. Tó bá dọ̀wó alẹ́ náà, a kó ra jọ̀pọ̀, a gbàdúrà sọ́lọ́run ká tó, kó tó di pa lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo lè kọrin kẹ́lẹ́. Àmọ̀ lọ́pọ̀ igba mi sábà kọrin kẹ́lẹ́. Tí ó bá jẹ́ èmi nìkan ni mò ń gbà ádúrà, tí ó bá jẹ́ àdúrà ìtàkẹ́jẹ́ ni mo fẹ́ gbà, ìgbá yẹni máa kọrin kẹ́lẹ́. Màá kí ì mi nílò láti jẹ́ kí àwọn, àwọn ọmọ magbo ńkan tí mo sì máa kọrin kẹ́lẹ́, màá dẹ́ gbà ádúrà kẹ́lẹ́.

Ojoojúmọ́ lẹ́ mí máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Ni ìjẹta, mo ṣì rí sófútwẹ́ tuntun kan tí mo ń kọ́ lọ́wọ́. Irú ó jẹ nǹkan tí èmi máa ń sábà ṣe, èmi ń jẹ́ ẹnìkan tó yẹ pé mi nífẹ láti máa wà lójúkan torí nǹkan kan pọ̀ tí ènìyàn lè máa kọ́. Mi ń dẹ fẹ́ fi àkókò mi ṣòfò.

Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ ni ó jẹ́ ǹkan tí wọ́n ti kọ́ wa láti ìgbà tí èmi ti bẹ̀rẹ̀ iṣẹ́ àṣẹ-- tí mo yé ṣe ṣiṣ-- tí mo gẹ́, àti ìgbà mo ti kọ́ṣẹ́ láti máa ṣiṣẹ́ òwò ni mo ti kọ́ kìníyen lọ́wọ́ ìyá mi. Owó, owó, à, owó iṣẹ́ jẹ́ ǹkan tí ó gbó, ni o gbọdọ̀ tó bí o bá ń tajà ǹkan tí o gbọdọ̀ fi ṣọ́kàn tó bá ti tajà rẹ. O gbọdọ̀ ní lérò láti rí pé o máa po, o máa ṣọ owó ń bẹ.

Bẹ́ẹ̀ni mo ti ṣì nàrí nígbà kan tí mo rántí, a lọ sí site kan ìgbà yẹn mò ń ṣe industrial training mi lọ́wọ́ wọ́n pé ní IT. A wà ní school nígbà yẹn, so ìgbà yí a jí láàárọ̀ kùtù a lọ sí site, a wá ṣe iṣẹ́, site yẹn jẹ́ bí site tó tóbi gidi about, about sixty hectares. Bẹ́ẹ̀ni bá ṣe de site ni a wá, a pọ̀ lóko, bá ṣe gé line la gé lọ, ibẹ̀ yẹn jẹ́ ibi tó di a gé lọ ọ̀nà tó jìn, àwọn tókù omi ń dẹ̀ lọ wájú so bá ṣe wá lọ ó ń ṣàní bó ṣe lọ lọ́jọ́ kan mo máa jáde láti, jáde bọ̀ láti inú oko mi ò wá mọ ibi tí o yẹ kín gba. Mo ṣà wọ́n àwọn kiri kiri, mo wọ́n àwọn ènìyàn mi ò wá rí wọn, wa ta wá paro paro, ẹ́ ẹ́ ẹ́, pòò pòò. Ìbẹ̀ lá bá ṣe wá signal ara wa ìgbà náà tí wá ríra wa, ó jẹ́ ǹkan tí ó máa ń ṣẹlẹ̀, ènìyàn máa sábà ṣìnà.

Bí mo ṣe máa ń yọ àwọn alábàṣepọ̀, àwọn alábàṣeṣẹ́ pọ̀ mi jẹ́ nǹkan tó le rára. Èmi máa ń wo ìwà olúkalúkú, bí olúkalúkú ṣe ń sọ̀rọ̀ sí, bí ó ṣe ń múra sí, bó ṣe ń bá àwọn ènìyàn lògí ní sá àwọn tó kàn ṣe woroworo àti bí ó ṣe ń gbé ìgbé ayé ẹ́ kii ṣe àwọn tó ń mú gbó, tó ń ṣe gbogbo. Bí bá rí pé ènìyàn ní ìwà mọ́lúàbí ni, sá à bá ń gbà wọ́n sí ìdí iṣẹ́ mi.

Ìgbà tí máa ń fọwọ́ lójoojúmọ́ jẹ́ ń kan tí ó lè tó jẹ́ ń kan tí mi lè ka kò lóye ìgbà tí mo máa ń fọwọ́. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fọwọ́ lójúmọ́ tó yẹ kí mi lè ka. Ti bá jila rọkùtù, màá fọwọ́. Ti bá fẹ́ jẹun, màá fọwọ́. Ti bá lọ ibi iṣẹ́, ti won bá ti bá àwọn èèyàn lówó, máa tún padà wọ inú ọ́fíìsì, màá fọwọ́ nínú síǹkì. Ti bá ti lọ tọ́lẹ́ẹ̀tì, màá fọwọ́. Ti bá ti bá ri pé ọwọ́ mi ń yọ̀ jù, màá fọwọ́. Kò sí ìgbà tí mo kii fọwọ́ mi lẹ́ka torí ìmo tótó jẹ́ ń kan tí ó dára tó máa ń lé àìsàn kúrò láago ara èèyàn. Tí èèyàn bá ti ń fọwọ́ lásìkò, èèyàn ní lè ṣe àìsàn. Tí èèyàn bá ti ń fọwọ́ lásìkò, bí èèyàn bá ti ń jẹun tó dára, kí eyan wẹ lásìkò kí wọ́n sún lásìkò. Ara èèyàn a jí pepé nǹkan tí èmi máa ń sábà.

Èmi ò tile feran igbona jeje, èmi nife kí yàrá mi kó tutù níwọ̀n kó má ṣe gbona jù. Èmi ò fẹ́ràn kí gbogbo àyíká máa tó, tó bá ti ń gbóná jù, oru a máa múnyàn. Èmi fẹ́ràn kí gbogbo inú yàrá mi kó tutù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ'ṣọ wíwẹ̀. Gaga ìgbà tí mo ń kọ́ bí wón ṣe ń lùwẹ̀ ní ìgbà tí mo wà ní ilé ìwé gíga, ẹ, university. Nígbà tá a wà ní 400 level nìgbà yẹn ó ní course kan tí a n ṣe tí wón ń pè ní swimming and safety. Ìgbà yẹn ni wón kọ́ wa bí wón ṣe ń wẹ̀ ní odò. Ìgbà yẹn báyìí a gbọ́dọ̀ máa wọ aṣọ wíwẹ̀ àti ìgbà yẹn báyìí mo ti ń wọ aṣọ wíwẹ̀ nígbàkigbà tí n bá fẹ́ lọ wẹ̀ lọ́dọ̀.

Eré ìdárayá te mi fẹ́ràn ni kí n máa sá eré torí ìgbà mìíràn kìí ṣe kí n máa sáré pẹ̀lú gbogbo agbára, kí n máa sáré díẹ̀ díẹ̀ tó ń ṣe, tó ń pè ní jogging. Irú eré báyìí máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ ara èèyàn láti, láti lè jẹ́ kó rotate gbogbo ara èèyàn, a jí pé pé ó lè jẹ́ kí, àti pé mo máa tún ní ìfẹ́ láti máa na, wa na ẹsẹ̀, wa na apá, wa na ẹ̀yìn e kí gbogbo ẹ ko lè tó dáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ nítorí pé iṣẹ́ tí èmi ń ṣe gẹ́gẹ́ bí i amọ̀sẹ́wàadẹ̀lẹ̀, ago jẹ́ ǹkan tí ó ṣe kókó. Ẹ̀yàn gbọ́dọ̀ mọ asiko tí e bá wà ní àsìkò yẹn torí pé tí o bá ti wo ago, wá ti mọ̀ pé ago báyìí ṣe ago báyìí iṣẹ́ kan ló wà to yẹ̀ kó ṣe. Ago jẹ́, ago ọwọ́ jẹ́ ǹkan tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast àdá. Ọ̀kọ̀ akawon podcast to ba mu ọgbọn wa láti ọ̀dọ̀ àwọn èèyàn tí ó, àwọn amòye àwọn tí ó ti rí rere ayé bíi nípa ìgbéyàwó, nípa bí iṣẹ́ tí èèyàn bá n ṣe, tí àwọn a, tí àwọn ẹ́, ẹ́ amọ̀sẹ́wàdìí ilẹ̀ àgbà. Àárùn àwọn podcast bẹ́ẹ̀ ni mo sábà máa ń gbọ́

Bàtà tí n máa ń sábà wọ̀ jù lọ́pọ̀ ìgbà ni salú bàtà, èyí tí wọ́n ń pè ní sandal. Mo fẹ́ràn láti máa wọ sandal torí pé iwájú ẹsẹ̀ mi àti ẹyin ẹsẹ̀ mi á ṣí sílẹ̀ kí atẹ́gùn kó le máa fẹ̀ sí i. Torí tí èmi bá ń wọ àwọn bí i bàtà tó bá bo gbogbo ẹsẹ̀ bíi shoe àti, à, canvas lọ́pọ̀ ìgbà, ó máa ń jẹ́ kí torí ti n bá wà ní ẹ̀nu iṣe láti àárọ̀ títí di irọ̀lẹ́ tí ń bá ráyè bọ́ bàtà tí jẹ́ kí ẹsẹ̀ yẹn kó máa jẹ kó máa sunmì. Ìdí nì tí mo maa n fẹ́ràn láti máa wọ salú bàtà.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni màá ń lọ sí òde. Àwọn òde oríṣìíríṣìí ìgbéyàwó, ọ̀pọ̀ ìgbà la máa ń lọ. Kọ́ ta máa ń pè é ní owànbẹ́. A lọ ìgbéyàwó la máa ń lọ lọ́pọ̀ ìgbà. Ẹ̀ẹ̀kan kan náà mo máa ń lọ sí ibi ìsìnkú, ibi tó ti ń sin ẹniyan tió ti dàgbà. Íbẹ̀ mo máa ń lọ láti kọ́ bí wọ́n ṣe ń ṣe ètò gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ nítorí pé ìgbéjáde jẹ́ nǹkan tó ṣe kókó nítorí fún ìgbésókè ara ẹni àti ibi iṣẹ́ tí ènìyàn tí ń ṣiṣẹ́. Fún ìdí ẹ̀yìí, nǹkan tí ó ṣe kókó láti ṣe nìyẹn mo jẹ máa ń ṣe lóòrèkóòrè.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí Ọlọ́run rán wa lọ́wọ́ láti ṣe. Pẹ̀lú ọgbọ́n orí ni mo ṣe máa ń fi kojú ìdènà ọkọ̀, tí ọkọ̀ bá takú sí ọwọ́ iwájú àbí tí ọkọ̀ ńlá kan bá fẹ́ kọjá. Ǹkan tí a nílò láti ṣe ojú kí a ní suuru lọ kí àwọn tí ó lè, tó lè, tó lè, tó lè sọ fún àwọn tó ń wọkọ̀ ibi tí wọ́n le gbà tí, tí a lè fi, tí ọkọ̀ a lè fi, tí ojú ọ̀nà a fi lè ṣe fẹ́rẹ́ tí a ò nílò nà án fún un máa kọjá lọ ibi tí wọ́n ń lọ.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n díẹ̀ ní ilé mi tí ó ṣe bí, fóònù tí mò ń lò náà ẹ̀rọ ọlọ́gbọ́n ni, torí tí nbá, ó máa ń lo voice assistant tí bá ti sọ̀rọ̀ báyìí, bá mi ṣẹlẹ, bá mi lọ sórí Íńtánẹ́ẹ̀tì, kó bá mi wá idìẹ a de sáré ṣe.

Èmi ò ní ọkọ̀ lọ́wọ́ tí a wà aí, àmọ́ ọkọ̀ tí mo máa ń fọ̀ tí ó jẹ́ ti bàbá àti ìyá mi, ẹ̀kọ́ kan ni mo máa ń gbé jáde, ohun ni mo máa ń fọ̀. Mo dè máa ń fọ̀ níbi ẹ̀ẹ̀kan àbí ẹ́ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni oṣù tí wọ́n bí mi. Oṣù karùn-ún ọdún ni wọ́n bí mi. Oṣù jẹ oṣù ìbí mi, ìdí tí mo ṣe fẹ́ràn è jùlọ ni èmi mọ̀ pé tí ìbẹ̀rẹ̀ oṣù rẹ bá ti dé, inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún.

Ìbéèrè náà ni mo ṣẹ̀dá òun ń sìn. Ó ké mi ní ọkọ̀ tí mo máa ń fò àmọ́ mi ò ní ọkọ̀ fúnra ra mi. Èmi ò ní ọkọ̀ rárá àmọ́ ní ọjọ́ iwájú láìpẹ́ ní àìjì, láìjìnà, ní ògo Olúwa Ọlọ́run mi, èmi ó ra ọkọ̀ láìpẹ́.

Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ọmọlúàbí, gẹ́gẹ́ bí ọmọ gidi orílẹ̀-èdè Nàìjíríà, òfin ìyànà ọkọ̀ jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ tẹ̀lé, torí tí o ò bá tẹ̀lé, tí òfin ìyànà bá ní ko dúró, tí o ò bá dúró, tó bá lọ, o lè lọ gbá ọkọ̀ mìíràn tó wà níwájú kí ìjàmbá mọ́tò ṣẹlẹ̀. Èmi kí n, mo máa n sábà tẹ̀lé òfin ìyànà dáadáa.

Lọ́pò ìgbà mi ò fẹ́ràn láti máa lọ sí ilé àṣẹ̀m̀báyé nítorí pé ó máa ń mú mi rántí ìtàn nígbà tí wọ́n wá kó àwọn èèyàn wa ní ẹrú tí àwọn òyìnbó wá láti òkè òkun tó wá kó àwọn èèyàn lẹ̀rú, ibi tí wà àwọn ǹkan ẹrú bí sẹ́kẹ́sẹ́kẹ́ tí wọ́n fi dè wọ́n gbà yẹn, gbogbo ẹ̀ lọ́ wà bẹ̀, mi ò ní fẹ́ láti máa wo òru ǹkọ́ bee.

Bẹ́ẹ̀ni, mo máa lò ẹ̀rọ ìdákẹ́jẹ́ lẹẹkọkan nítorí pé kí ìgbà mìíràn kí àyíká kotun lè dákẹ́ jẹ́ àbí kí n lè ṣe ohun tí mo fẹ́ ṣe nírọ̀rùn àti kí lè gbádùn àsìkò mi tí mo bá wà nílé láti ṣe àwọn nǹkan.

Bẹ́ẹ̀ni, èmi máa ń dé làákòko nítorí pé nǹkan tí wọ́n fi kọ́ wa láti ìgbà tí àwa ti ń lọ primary school. Wọ́n kọ́ wa kí a máa jù lásìkò. Dídé lásìkò jẹ́ ohun tó dára jù àti ohun tó máa fi mọ́ ènìyàn lérò wípé, à, oní ìfẹ́, ọ, ènìyàn, ènìyàn tí ó ní ìfẹ́ iṣẹ́ tó ń ṣe, ènìyàn tí kò ń ṣe ìmẹ́lẹ́, tí ó fiṣẹ́ ṣeré.

Nǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni àkọ́kọ́ ẹni tí ó jẹ́ ọmọlúwàbí àti pé ẹni tí ò kí ń ṣe ìmẹ́lẹ́ àti pé ẹni tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run, ẹni tí ò ní ìwà burúkú, ẹni tí ò kì í ṣe òfófó káàkiri. Nítorí àwọn tó ń ṣòfófó káàkiri, wọn ò kí n wa fiṣẹ́, wọ́n le won a máa ṣòfófó káàkiri.

Èmi máa fọ yín lójoojúmọ́ ó kéré jù lẹ́ẹ̀mejì lójúmọ́ ni mo máa fọ yín. Màá fọ yín ní alé tí bá ti jẹun tán kí tó lọ sùn. Torí bá dẹ̀ tí wá jí láàárọ̀ kùtù tí bá ti jẹun árọ̀ máa wá fọ yín lẹ́ẹ̀kan. Ìgbà mìíràn gan mo tu lè fọ yín ní ọ̀sán.

Èmi ò kíń fin tùràrí o. Èmi ò mọ̀ bóyá perfume lẹ fẹ́ sọ. Tó bá jẹ́ perfume tó ń tẹ̀ sara, tí ó ń jẹ́ kí ọmọ run dára dára, kí ó máa ní òórùn dídùn, n más sàbà ṣe yẹn. Àmọ́ tùràri jẹ́ ǹkan tí àwọn àlùfáà máa ń fin ní ilé ìjọsìn.

Àkókò tí màá jẹun alẹ́ ní ṣe pẹ̀lú àkókò tí n bá dé láti ibi iṣẹ́, tí bá tètè dé láti ibi iṣẹ́ níbi aago mẹ́rin, aago márùn-ún, mo máa ń tètè se oúnjẹ. Ó jẹ́ pé aago mẹ́fà, àṣalẹ́ tàbí ìrọ̀lẹ́ mo ti ń jẹun. Àmọ́ tí bá pẹ́ dé, ó ṣe é ṣe pé ó jẹ́ aago méje, aago mẹ́jọ kó tó dé pé mo jẹun.

Batiri fóònù mi jẹ́ ohun tí mo ní ìfẹ́ sí dáadáa nítorí pé ó jẹ́ ǹkan tí mo máa ń lò dáadáa kó tó di pé ókú. Six thousand mAh ni batiri fóónù mi. Tí batiri mi bá dẹ̀ tì fẹ́ lò tí bá máa charge pẹ̀lú charger tó bá fò mi wá kíá kíá ni ó máa ń charge.

Bí mo ṣe máa ń lo àkókò mi nígbà tí mo wà lórí nínú ìlà, bó ṣe pé mo fẹ́ lọ gbowó àwọn eniyan de pọ̀ lẹ́nu ibi tí wọ́n ti ń gbowó ní báǹkì, máa wo orí fóònù mi, máa sáré wo àwọn ímeèlì tí ó jẹ́ ti iṣẹ́ kí ó má dipẹ́ enikan ti sẹ̀ sẹ́ẹ̀ndì àwọn mẹ́séjì síbẹ̀

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọ̀wọ́ nígbà tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan, tí nígbà ẹ̀rùn àbí ìgbà ọ̀gbẹlẹ̀ tí a bá fẹ́ lọ ṣiṣẹ́ tori ilè máa ń le, mo máa sábà wọ ìbọ̀wọ́ láti lè, láti lè di ǹkan tí mo máa fi ṣá le láti lè dimu, tín bá ti fiń gbálẹ̀ kó má di pé o yà mí lọ́wọ́ àbí ọ̀ bowọ́ mi jẹ.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni kọ̀ọ̀kan ni ni aro kùtù a ti gbé, àgbàdúrà, àdúrà mi máa ń jí gba sí Ọlọ́run wa. Wà á kọrin, máa ń yin Ọlọ́run lógo. Tí bá ti ṣe ìyẹn tán, máa sáré lọ soun jẹ oúnjẹ tí màá jẹ àbí tí màá gbe lọ ibi iṣẹ́ mi.

O máa tó bí ìsẹ́jú ọgbọ̀n, mo máa fi rin ìrìnà lọ sí ibi iṣẹ́ mi nítorí tí ò bá sí ìdánidúró lẹ́yẹ ojú pópó tí ọkọ̀ bá ń lọ ní ìrọwọ́ ẹ̀rọ ẹsẹ̀, tí ò bá sí pé ìjàmbá mọ́tò ṣẹlẹ̀ àbí tí ò bá ṣe pé òun mọ́tò kan fa ò hold up lọ́nà, mo máa sábà dé bẹ̀ ní irú àkókò yẹn. Àmọ́ tí ìdánidúró bá wà ní ojú ọ̀nà, ó lè ju bẹ́ẹ̀ lọ, ó lè máa bọ́ sí bí wákàtí kankan.

Mi ò tilẹ̀ ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Ọ̀gágà tó bá jẹ́ oúnjẹ, oúnjẹ tó ń ṣàrà lórí, tó bá jẹ́ oúnjẹ tí ó tilẹ̀ wà, àwọn oúnjẹ tí èeyàn ń gbìn, àwọn oúnjẹ tó jáde láti èso wá, àbélè tí a tú láti ìlé irù àwọn oúnjẹ, kò sí ìkórìíra kankan tí ń mú fún mi.

Bí mo ṣe máa ń bá oníbàárà mi sọ̀rọ̀ jẹ́ ǹkan tí wọ́n ti kọ́ wa nígbà tí mò ń kọ́ iṣẹ́ amọ̀wá di ilẹ̀. Àwọn ọ̀gá máa ń kọ́ wa wí pé kí a máa ní sùúrù, kí eéyàn kó bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ bí ọmọlúwàbí. Kí ṣe pé kí a má jàgbe mọ́ wọn. Ó jẹ́ ǹkan tí mo ti kọ́, tí mo dè mọ́, mo sì ń ṣe títí dòní.

Mo máa ń jẹ goọ̀mù lẹ́ẹ̀kọ̀kan bíi ẹ̀ẹ̀kan lóṣù ìgbà mìíràn ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta torí tí eeyan bá ń jẹ goọ̀mù púpọ̀ kò oún ṣe ǹkan tí ó dáa fún eyín ọmọ ènìyàn, ó máa ń ba eyín jẹ. Èmi ó dẹ̀ fẹ́ kí eyín mi bàjẹ́ torí mo sì mí ò tí dàgbà púpọ̀ kà ń.

Nǹkan tí màá jẹ lọ́sàn-án lọ́pọ̀ ìgbà tí mò ń bá wà níbi iṣẹ́, ò ní ìkàn tí à ń pè ní fruit. Àwọn ǹkan èso tí ó ní ibi tí wọ́n ti máa ń ta ǹkan èso ni ibi tí mo ti ń ṣiṣẹ́ ko jìnà si, ibi tí mo ti ń ṣiṣẹ́ rárá. So mò máa lọ bẹ̀, mò máa lọ ra ǹkan bíi máńgòrò, bíi páwpáw, igbà mí mo lẹrà àgbọ̀n jẹ, à bi kí ra dates, kí ń ra watermelon, gbogbo ǹkan bẹ́ẹ̀ ni màá sábà jẹ.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn lọ́pọ̀ ìgbà. À, ìgbà kan náà ni a rin láti Àkúrẹ́ lọ sí ìlú Èkó nígbà tí bàbá mi fẹ́, ìgbà tí ó fẹ́ lọ sí ìlú òyinbo. Áti rìnrìn àjò lọ síbi oríṣiríṣi ìlú Ọ̀yọ́, ìlú rivers nígbà tí mo fẹ́ ṣe agun bá nírọ̀ mi.

Irú ìbọ̀ṣẹ̀ tí mo máa ń fẹ́ràn láti máa wọ̀ ni tí bá lọ sí ibi, ibi tí wón ti ń ṣe ètò ìdárínlẹ́kọ̀ọ́, tí bá wọ súùtì mi, mo máa sábà láti wọ ìbọ̀ṣẹ̀ dúdú dúdú kí ó dẹ̀ sí gùn jù. Àmọ́ tó bá jẹ́ mọ wà ní inú ilé tí àbí mo gbá lè kan tí bá rí pé ẹ̀fọn wà ní ibẹ̀ àbí kíni màá, mo máa nífẹ̀ẹ́ láti wọ ìbọ̀ṣẹ̀ tí ó gùn.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn nígbà èwe mi ni kí èèyàn ó máa ṣe dáadáa. Títara tó bá ṣe lónìí, bóò rí èrè ẹ wá lọ́jọ́ iwájú. Burúkú tó bá ṣe lónìí, wà á gbèrè ẹ náà ni. Wọn ṣe ni kí èèyàn máa ṣe dáadáa, kí èèyàn dẹ ní ìfẹ́ Ọlọ́run, fẹ́ràn àwọn èèyàn tó sún mọ́ rẹ, ṣeré fún wọn pẹ̀lú.

Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ́kọ mi lórí Íńtánẹ́ẹ̀tì ò jẹ́ nǹkan tí ó lè rára nítorí pé tí wàá mọ̀ pé ayé ìkọ́kọ pẹ̀lú ì ṣe ǹkan tí wà á fẹ́ jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Àwọn ǹkan tí ó ṣe kókó díẹ̀ díẹ̀ bẹ́ tó bá ń ṣe ọjọ́ ìbí kí wọ́n lè kí àwọn tó fẹ́rẹ̀ ẹ́ kó lè kí wọn àsọ́. Júbẹ̀lọ̀ mi kì í sọ ayé ìkọ́kọ mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù láti ṣe ni àjọ̀dún Jésù Kristi. Nígbà tí wọ́n bí Jésù Kristi, àjọ̀dún ìbí Jésù Kristi àti àjọ̀dún àjíǹde. Àwọn àjọ̀dún tí mo nífẹ̀ẹ́ jù nítorí ìbátan bí Jésù Kristi jẹ́ àjọyọ̀ tá a máa ń ṣe, tí ayé máa ń bọ́, tá ọ̀run máa mọ àti àjíǹde Jésù Kristi torí ní láti sọ pé olúwa ogbà là kú, ó dẹ̀ jí ní ọjọ́ kẹta tí ó borí èṣù àti ẹ̀ṣẹ̀ tí ó borí ikú.

Fóònù line mí kan tí mo ń lọ na ni android fóònù, android fóònù tí mo dẹ̀ ń lọ yìí jẹ ohun tí mo mọ̀ ó fi ń ṣe nnkan lọ́-- nnkan oríṣiríṣi. Ó ni mo máa fi ń wo nnkan lórí Íńtánẹ́ẹ̀tì, ẹ̀kọ́ tuntun àbí máa ti fi méséjì àwọn lórí Íńtánẹ́ẹ̀tì, óun ni ẹni tí máa fi ń gba ìpè, mo dẹ̀ tún máa fi ń pé èyàn, fi ṣe fídíò call àti gbogbo òun.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Nítorí pé àwò pupa jẹ́ ǹkan tí àwa, tí mo fẹ́ràn torí ìgbà tá wa kékeré, ìgbá tá máa ń ṣe sport. Ilé pupa lẹ mí wà, mo máa ń wọ, aṣọ pupa. So, ó ti jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti.

Bẹ́ẹ̀ni, èmi ní aṣọ òtútù nítorí pé aṣọ òtútù jẹ́ nǹkan tí ènìyàn gbọdọ̀ ní torí ìgbà òtútù, ìgbà tí òjò máa ń rọ̀ rà tí òtútù máa ń mú. Tó o bá ní aṣọ òtútù, òtútù á fẹ́ pa yàn. Nítorí mi sì máa ń ní aṣọ òtútù tóbá dìgbà yẹn. Mi ò fẹ́ kí catarrh ki ní catarrh máa kí gbogbo imú mi máa ṣomi.

Bẹ́ẹ̀ni èmi máa ń pe àwọn oníbàárà mi tuntun torí pé ó ṣe kókó láti lè máa ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú àwọn oníbàárà mi torí àwọn tó bá bá ẹ rajà dáadáa àti pé àwọn èèyàn tó rajà ní òye tí ó tó, òye tó jẹ́ òye gangangan, kíi ṣe àwọn tó ń ná ọjà pa, irú àwọn bẹ́ẹ̀ kò da kí èèyàn máa ma pe wọ́n lóòrèkóòrè.

Èmi ò kí ń pa ohun ẹ̀ṣọ́ síra o, nítorí kì í ṣe nǹkan tí o mọra. A wá gẹ́gẹ́ bí ẹni kan nílé tí àwa ti wá. Kì í ṣe ohun kan tí èmi máa nṣe, kì í ṣe ohun kan tí mo bá lọ́wọ́ bàbá àti ìyá mi. Fun ìdí eyì, mi kì í fi ohun ẹ̀ṣọ́ ṣára. Bí Ọlọ́run ṣe dá mi ni mo ṣe wà.

Tí mo bá n mu oun mímu bí nǹkan ẹlẹ́rìndòdò àbí nǹkan olómi ọsàn, mo máa ṣí- ti, tí ọ̀pá àfàmúrà bá wà, màá lòó, àmọ́ tí kò bá sí lọ́pọ̀ ìgbà, mo lè má lòó, mo kò lè da olómi ọsàn mo lè da sínú kọ́pù, máa dẹ̀ já sẹ́nu mi.

Lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń ronú ìgbà tí bá sùn, ọ̀gága ìgbà tí bá ní iṣẹ́ tí mo mọ̀ pé mí ò lè parí iṣẹ́ yi ko tó dipe mo sùn, àmọ́ ọ̀rẹ́ mi mo nílò láti fúnra mi nísìmí. Ìgbà yìí mo máa ń ronú láti á iṣẹ́ yìí ṣòro báwọ, mo ṣé lè ṣe tí bá ti ń ṣùn mí kí n fi gbogbo ara sùn, màá máa ronú àwọn nǹkan tí mo lè ṣe tí a fi mú iṣẹ́ yẹn ṣe é ṣe.

Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni ìrẹsì lọ́pọ̀ ìgbà. Ìrẹsì ni màá ń jẹ torí mi fẹ́ jẹ oúnjẹ tí ó máa mú nu mi kún jù. Ìrẹsì de je oún tí kò ní jẹ́ kí inú yàn kún jù a le tete. A lè tètè lọ sí iṣalẹ́, a lè tètè digest oúnjẹ tí máa ń.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá tèmi, yàrá tí máa ń sùn sí. Ó jẹ́ yàrá tó jẹ́ yàrá tí mo mọ̀ pé nígbà tí mo fẹ́ wà, dání kan wà àbí mo fẹ́ ṣiṣẹ́ kan, ibi tí mó máa ń lọ sí ní. Nígbà tí n bá fẹ́, ìgbàdúrà, ìdákẹ́jẹ́, ibẹ̀ ni mó máa ń lọ sí. Nígbà tí mó fẹ́ ṣiṣẹ́, tí n bá fẹ́ káwọn ènìyàn múlẹ̀, níbi tí mó máa ń lọ sí ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo wà nínú ọkọ̀. Ó ka ka ìgbà tí màá wà ní iwájú ọkọ̀. Nítorí àwọn ọkọ̀ táa wà ní bíbàyè kìí ṣe gbogbo ọkọ̀ ló ní ọjà ààbò ní ẹ̀yìn àbí àárín mọ́tò. Tí bá wà ní iwájú, ó jẹ́ ǹkan tí ìjọba àti àwọn àjọ orúṣe ti ti ní ká ọmọ àwò kí ó lè gbà yàn lẹ̀, kí ó lè gbà yàn tí ẹ bá ní ìjàpá mọ́tò kí o má gba gbajú glass mọ́tò fò jáde.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi ò gbà bí i ìsẹ̀jú, ìsẹ̀jú ogún sí ìgbà mìíràn sí ìsẹ̀jú ọgbọ̀n. Ní ìgbà mìíràn tí iṣẹ́ bá pọ̀, wọ́n kan lè fún wa ní ìsẹ̀jú ogún láti jẹun. Àn, bí mo ṣe gbà nílẹ̀

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi gẹ́gẹ́ bí i a-a-àmọ̀sẹ́wàdí ilẹ̀, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lo àwọn software tuntun fún GIS, bí wọ́n ṣe ń ṣe àwọn analysis oríṣiríṣi, data analysis tí ó máa rọrùn lọ́-- tí ó máa ran eèyàn lọ́wọ́ láti ṣe àwọn, àwọn ìgbékalẹ̀ àwọn data àti analyze wọn dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn, mo sì gbé àpò ẹ̀yìn kan lánàá nígbà tí mo jáde lọ sí ìpàdé tí a máa ṣe lóṣù Òṣù, ìpàdé àwọn amọ̀sẹ́wádìí ilé tí a máa ṣe. Mo gbé àpò ẹ̀yìn lọ, ibi tí mo kó àwọn ìwé mi sí àti àwọn nǹkan tí mo lè nílò bíi báìrò ìwé àti àwọn nǹkan kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń yàwòrán. Kì í ṣe pé ṣẹ mo máa fà, ṣé o máa fà kò hán ṣe nǹkan tí tó. Kì í ṣe nǹkan tí wọ́n pèé nìyẹn. Mo máa yàwórán, ẹmi máa yàwórán pẹ̀lú pẹ́ńsù àbí bírò. Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa yàwórán gan.

Mi, mura sílẹ̀ láti ṣe ìpàdé pẹ̀lú oníbàárà mi jẹ́ nǹkan tí ò lè rá rà. Ma ti kó àwọn dọ́kúmẹ́ǹtì ìyè àwọn iṣẹ́ tí mo ti ṣe rí, kí wọ́n má ti lè fi, tó bá jẹ́ oníbàárà tuntun ni, láti lè fi sọ fún mi pé iṣẹ́ yìí, a ti ṣe àwọn iṣẹ́ yìí, a ti ṣe irú àwọn iṣẹ́ yìí tí ẹ fẹ́ ká ṣe, a ti se rí fún àwọn kan à de sẹ láseyori.

Ìgbà tí máa ń gẹrun, mo máa sábà gẹrun mi ni ẹ̀ẹ̀mejì ní oṣù kan. Nítorí pé èmi ò fẹ́ràn kí irun mi máa kún jù. Torí tí irun bá ń kún jù ó tún máa ń ṣòro fún yan láti máa yà á. Torí àwa ènìyàn dúdú yàrá tó ń dá ní Áfríkà, irun wa máa ń le. Kò sí bó ṣe eé ṣe tí irun ẹ máa ń lé.

Iranti igba omode mi ti mo ranti julọ nigba ti a gbe ni ibikan ni abule. Mo ti dagba bi ọmọ ọdun mẹjọ. Igba to n ṣe, igba to n bi wa, igba ti won bi mi ti mo si kere ju bẹyẹn lọ. A ma n gbe ni ile mìrentin. Amo igba yẹn, daddy mi ṣẹ ikọle, baba mi ṣẹ kọle si'bikan labule. Ile akọkọ ti wọn kọ niyen, inu mi dun bi mo ṣe kọ́kọ́ de ibẹ̀, mo berẹ̀ sí sakíri, inu mi dun, mo ń sálò, mo ń sálàyé igba wa. Kò dàbí ilé tàá ń gbé tẹ́lẹ̀ ní mìrèntì, tẹ́ pé tó bá kọjá ààyè e tàbí tó bá rìn sí wájú jù, wọ́n á sọ̀rọ̀, tó bá rìn sí ẹ̀yìn jù, wọ́n á sọ̀rọ̀. Kò sí ààyè láti ṣe boṣe wúé. Amó igba ti a kọ́lé wá, nígbà tí mo jẹ́ ọmọ ọdún mẹ́jọ yẹn, inú mi dùn, àyè gbà mí láti ṣeré, láti ṣe oríṣiríṣi.

Mo máa ń fi kọ́kọ́rọ́ rìn kọ́kọ́rọ́ mi sí ara àwọn kọ́kọ́rọ́ mìíràn kí ó lè pe daadaa Mo dẹ máa ti máa ń lọ ibiṣẹ́, mo máa ń ki sí àpò mi, ó lè jẹ àpò iwájú àbí àpò ẹyin. Ṣùgbọ́n máa ṣe, máa ṣe, máa ṣe ìwádìí wípé màá ṣe, màá jẹ́ kí, mà á, mà á make sure wípé àpò yẹn o lu kí kọ́kọ́rọ́ ko má bàà jábọ́ ń bẹ́.

Èmi ò ní àwòrán lára o. Mi ò ya àwòrán kankan lára nítorí wípé yíya àwòrán ara ò ń ṣe nǹkan tí mo bá lọ́wọ́ àwọn òbí mi. Àwọn tó bí òbí mi gan-an kẹ̀dẹ̀ rèé àwọn fúnra wọn ò yàwòrán sára. So kìí ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ láti ṣe àbí láti ṣe.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí àwa máa ń lò ni water closet tí àwọn oní Gẹ̀ẹ́sì pè ní WC water closet. Òǹkan tí ọ̀rọ̀ ń là máa ń lò, òun ni a ṣe sílé wa tí àwa fẹ́ yàgbẹ́ tí ibẹ̀ bá ń gbẹn wa, ibẹ̀ là lọ si tàtí ṣe gá tàba ṣe tán, adẹ máa flush ṣe.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ràn lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Nítorí ìgbà yẹn mò ń ṣe, mò ń ṣe, mò ń ṣe master's thesis lọ́wọ́. Ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ process, wọ́n ní mo máa nílò láti ṣe àwọn programming kọ̀ọ̀kan. Programming yẹn dè lé púpọ̀, kì í ṣe nǹkan tí mo le ṣe. Mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ olùṣètò ẹ̀rọ, mo béèrè lọ́wọ́, ó sì ràn mí lọ́wọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́ nítorí pé láì pa àwọn owó kan pamọ́, ìgbà kan máa wà tí a máa nílò owó, èèyàn ò ní owó lò. A ṣẹ̀ lọ máa tọrọ owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí, àwọn ọ̀rẹ́ àbí ará ẹ tí ń ṣe nǹkan tó dáa. Fún idí èyí ni mo ti kọ́ bọn ṣe ń pa owó pamọ́ o dẹ̀ n rọ̀ mi lọwọ nígbà tí n bá ti ni.

Bẹ́ẹ̀ni, mo máa pàdé àfojúsùn títa mi, nítorí pé, pé pàdé àfojúsùn títa ṣe nǹkan tí ó lè rárá awa gẹ́gẹ́ bí a mo ṣe nípa data. A ti le project, a ti le sọ bí àfojúsùn títa ṣe lè rí. Bí èmi ṣe ń kọ́, bó ṣe ń ta ọjà tí mo ṣe ń bá ọ̀yàn lo sí, ó fi mú mi mọ̀ pé tí bá ṣe báyìí, tí bá ṣe báyìí, mo máa ta ọjà ju bí mo ṣe ń ta ọjà lọ tẹ́lẹ̀.

Èmi ò ní ọkó tí mo lè máa jẹun nínú, àmọ́ a ti jẹun nínú ọkó bàbá mi rí nígbà tí a lọ sí òkó láti lọ ṣiṣẹ́. Àyíká bẹ̀ n ṣe, kò sí ilé, lọ́títí níbẹ yen a wá jẹun nínú ọkọ̀

Bí mo ṣe máa yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi ò le rárá. Ayé ìgbà tá wà yìí pẹ̀lú íńtánẹ́ẹ̀tì, ìṣòro tí mo bá ní pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá mi tí ó bá jẹ́ ìṣòro tí ó ní ṣe pẹ̀lú pe kan tu fóònù mi, màá yanjú ẹ̀ lára láti níbi wíwo YouTube fídíò àbí láti béèrè lọ́wọ AI, ó lè sọ fún mi ní nǹkan tí mo lè ṣe láti fi ṣe. Àmọ́ tí ó bá jẹ́ hardware problem, màá gbe lọ sọ́dọ̀ ẹnginíà tí ó bá mi ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìrù, àwọn ímélì tí ò wúlò. Nùù, bí bá ti bá ti bá rán àwọn ímélì, mo máa sábà delete wọ́n. Tí bá dẹ́rì pé ó ti ń pọ̀ jù, tó bá jẹ́ ímélì tí mo subscribe sí ló ń send àwọn message tí mi fẹ́, màá delete ẹ. Tí bá dẹ́rì pé ó ti ń pọ̀ jù, màá kàn lọ unsubscribe, màá yọra mi kúrò láti máa gba irú ímélì, irú ímélì bẹ́ẹ̀ yẹn.

Ṣíṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi jẹ́ nǹkan tí ò le rárá. Tí ènìyàn mọ̀ pé, àsìkò wà fún iṣẹ́, àsìkò wà fún ìgbé ayé, àsìkò wà láti fi ṣeré, àsìkò wà láti fi sinmi. Àsìkò iṣẹ́, ó máa ń jẹ́ ìgbà òwúrọ̀ níbi agogo hmm mẹ́jọ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Tí n bá ti wá dì yẹn, màá padà wá sílé, máa dẹ̀ wá gbé ìgbésí ayé mi. Àti wípé tó bá di ìgbà tí oṣù-- tí ọ̀sẹ̀ bá parí, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú, ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tí mo ti máa ń lò fún ìgbésí ayé mi láti fi ṣohun tó bá wù mí.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù náà ni àkàrà òyìnbó. Àkàrà, àkàrà tí wọ́n ń pè ní búrẹ́dì, òun ni èmi máa ń jẹ, kì í ṣe àkàrà kéèkì. Àkàrà búrẹ́dì ni mo máa ń jẹ lẹ́ẹ̀kọ̀kan, òun ni màá fi ń mu tíì ní ẹ̀ẹ̀kọ̀kan.

Wákàtí tí máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ kéré jù máa ṣiṣẹ́ fún wákàtí mẹ́rin. Lọ́pọ̀ ìgbà mo máa ń ṣe láti wákàtí mẹ́rin sí wákàtí méje lójoojúmọ́ torí bí, torí, torí àkókò ìsinmi náà wà níbẹ̀. Ṣùgbọ́n wákàtí iṣẹ́ máa ń láti wákàtí mẹ́rin sí méje.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ nítorí ọ̀pọ̀ ìgbà mi, torí ibi tí àwa wà ní Nai-ní Nigeria, ọ̀pọ̀ ìgbà ó máa ń gbóná. Tí èèyàn bá wà ní inú mọ́tò, tó bá jẹ́ àkókò ìgbà tó bá gbóná lọ́san gangan, ni a ṣí fèrèsé mọ́tò àbí bá wọ inú mọ́tò koru mú, wá ṣí fèrèsé mọ́tò.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi níru torí pé ó ṣe kókó. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ajá tí ò bá ṣe tán láti gbọ́ fèrè Ọlọ́dẹ. Ó ṣe tán àti sọnù. Nígbà tí mi fẹ́ pàdánù ọjà tí mo ní, mo gbọdọ̀ máa ṣe ìtọ́jú àwọn ọjà mi lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn ìpàdé lórí fóònù torí ọ̀pọ̀ ìgbà, àwọn ìgbà kan wà gán-nígbà tí mo ṣe program, master's program lọ́wọ́, ìgbà tí a ní àwọn ènìyàn oríṣiríṣi láti ìpínlẹ̀ oríṣiríṣi, àwon mi wá láti ìpínlẹ̀ Èkó, awon mi wá láti Ọ̀yọ́, àwon mi wá láti orí omi, wọ́n wá káàkiri. Torí a sì máa wá àti máa lọ. Ìgbà kan wà ọ̀gà tó ń kọ́ wa ní iṣẹ́, ó ní ká ṣe ìpàdé lórí fóònù tí a ti máa kọ́ wa ní nkan to ba fẹ́ sọ fún wa. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọ̀pọ̀

Èdè tí mo kọ́ lọ́wọ́ òní, èdè French àti èdè Igbo. Mo ti ń kọ́ lọ́wọ́ láti ibi ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí. Mo dẹ̀ ti ń mọ àwọn èdè, àwọn mo ti mọ àwọn, àwọn ohun tí wọ́n ń lò, àwọn ọ̀rọ̀ tí wọ́n ń lò lójoojúmọ́ mo ti ń kọ́, mo ti mọ díẹ̀díẹ̀.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú ni wípé kí n ní ìgboyà sí kí n dè sì máa kọ́ àwọn nǹkan tuntun tí á fi mú mi yàtọ̀ sí títẹ́ àti mú mi dára ní ti tẹ́lẹ̀ ní ohun kan tí mò ń kọ̀ sí gẹ́gẹ́ bí àmọ̀sẹ̀ iwádìí ilẹ̀

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iṣu àti ẹyin sísè, tó ń sè pẹ̀lú òróró. And, ó jẹ́ oúnjẹ tí èmi fẹ́ràn jù láti jẹ, láti gba ewé mi àti ìgbà kékeré ni mo ti fẹ́ràn àbí tí ó bá sì iṣu àti ẹyin, iṣu àti ìgbá. Ìgbá tí wọ́n fi epo sè. Àlàálàá ọmọ ń dùn gan.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí agọ yẹn. Paapaa julọ, wọ́n bí wa sí agọ, àwa gbé abúlé rí, a rí báwo àgọ ṣe rí. Bí agọ ṣe máa rí, ọ máa kọ́ kulubukulubu. Agọ jẹ́ ibi tí ò kì í tóbi jù àmọ́ oní bọ́ ṣe máa mọ̀ bá yẹn, oní bọ́ ṣe máa mọ̀ láyà a tí jọ tó mọ̀.

Bẹ́ẹ̀ni mo máa kọ̀wé pẹ̀lú ọwọ́. A ti ń kọ̀wé pẹ̀lú ọwọ́ láti ìgbà èwe wa. Èmi kò, mo rò pé kò sí ẹni tí ò kọ̀wé pẹ̀lú ọwọ́, torí àti ìgbà kékeré alárùn tí kọ́kọ́ fi pẹ́ńsù sí ọwọ́ wa tí a ń kọ́kọ́ ṣe ń kọ̀wé. Lẹ́yìn ìgbà yẹn, bàtà wọ bíba máa rí fọ́, mo máa fọn ní baro, tàbí èsì ṣe ń kọ̀wé.

Bẹ́ẹ̀ni, mo ma ban ṣe ń ṣe ìwúlò àti ìrànwọ́ àkókò torí àkókò ṣe kókó. Àkókò ni ìgbé ayé èèyàn, bí èèyàn bá ṣe ń lò àkókò yàn sí ni ayé rẹ̀ ń dà sí abi ayé ń bàjẹ́ sí. Ẹni tí ó bá fi àkókò ṣeré, ọjọ́ iwájú á jẹ iyà ẹ. Ẹni tí ó bá dẹlò àkókò dáadáa, ọjọ́ iwájú á gbádùn ara ẹ.

Bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ọ̀gàgà tí èmi àti ọ̀rẹ́ mi bá jọ ṣiṣẹ́ kan, tó bá jẹ́ a jọ gbà ṣẹ́ kan táa ṣẹ, tó bá jẹ́ a jọ gbà ni a jọ pín owó yẹn gẹ́gẹ́. Gẹ́gẹ́ bí ẹni tó bá ṣiṣẹ́ sí i, la máa pín owó, ẹni tó bá ṣiṣẹ́ sí i ló máa gba owó tó ju.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù. Nítorí pé fóònù tàwà, a máa ń kí ara wa dáadáa. Àwọn ọ̀rẹ́ wa kan wà tó wà lókè òkun, pẹ̀lú fóònù náà la ṣe máa ń fi ṣe ìkíni sí wọn àti àwọn alábàáṣe iṣẹ pọ̀ wa. Órí fóònù la ti máa ń kíra láti máa ṣe gbogbo àwọn nǹkan yìí.

Bẹ́ẹ̀ni mo ti lè ẹni kan kúrò nídi iṣẹ́ mi nítorí pé ẹni yii nígbà tí mo kókó gbà á, ó ṣe gege bi ọmọlúwàbí àmọ́ nígbà tá a ń ṣiṣẹ́ lọ tí oṣù ń gorí oṣù, ọjọ́ ń gorí ọjọ́, mo wá rí pé ìfẹ́ owó tí ẹni ní ó ti pọ̀ ju. Ó wó owó, owó ń ṣà ní tiẹ̀. Ko kin ronu bó ṣe máa ṣiṣẹ́, kò kín ronu bí ó ṣe máa ṣiṣẹ́ tó máa ṣiṣẹ́ tó da. Ó máa ń ronu bó ṣe máa gbowó ṣá, owó, owó ló máa rò. Àwọn tó bá dẹ̀ ti ní ìfẹ́ owó ju kìn ṣe awón eyan to le máa bá mi ṣiṣẹ́ torí àwọn yẹn wọ́n le, wọ́n le, wọ́n le, wọ́n, wọ́n, wọ́n le ṣe nǹkan tí ó da fún yan. Tonba gba owó lọ́wọ́ ọ̀tá èyàn, wọ́n lè fi ṣe ibi sí yan. Tí ọ̀tá èeyàn bá ní won fe fún un lówó, kò fi pa mi. Irú àwọn èeyàn bẹ́ẹ̀ lè gb'owó.

Nǹkan tí màá ṣe ní àṣàlẹ̀ olè ra ra, ti bà ti dé láti ibi iṣẹ́ tí bà ti gbàdúrà sọlúwa olọ́run mí fún ákòkò tó fún mi láti lọ ṣiṣẹ́ yanjú láti lọ láti bọ̀ tí màá ti dé, màá jẹ oúnjẹ ìrólé, màá kán jẹ oúnjẹ díẹ̀ bí ki n kà ohun kan ti bá rí ohun kan tí ẹnu ń jẹ bí fruit màá jẹ, màá dẹ rìn káàkiri àdúgbò, màá rìn, màá ṣẹ exercise, màá ṣe eré ìdárayá.

Bí mo ṣe máa ń rántí àdéhùn mi ò le rara nítorí pé bí a bá ti ṣe ṣàdéhùn tẹ́lẹ̀ pẹ̀lú alábàṣepọ̀ mi àti àwọn tí ó ń gbéṣẹ́ wá, tí bá ti bá wọn ṣàdéhùn, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ lè mi máa ń kọ sílẹ̀. Màá ti kọ sínú schedules mi lórí fóònù mi àbí lórí laptop. Àwọn nǹkan tí màá wò lójoojúmọ́ tó máa fi mú mi rántí.

Mo ga tó ìwọ̀n bàtà mẹ́fà àti inches méje. Èé, mi ò ga púpọ̀ àmọ́ mi kúrú. Bẹ́ẹ̀ ni mo jẹ́ ẹni tí ó kàn ga níwọ̀n, mi kúrú jù, mi dè sì ga jù, mo kò wà géérégé, mo wà níwọ̀n.

Bẹ́ẹ̀ni etí mi dára, nítorí pé mo lo ra mi dáadáa. Tí n bá wà níbi tí wọ́n ti ń ṣe àríyá tí wọ́n ti ń lo speaker tí ó ń dùn gbìngbin, mi kì í dúró pẹ́ nbẹ́ kò má baa ba etí mi jẹ, àbí ní industry bí i ti ariwo ti pọ̀ jù, mi kì í sábà dúró síbẹ̀. Etí mi dára mo dẹ sí n gbọ́ràn dáadáa.

Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi ò lè rárá. Màá wo láàárọ̀ kùtù àbí tó bá jẹ ọwọ́ alẹ́ nígbà tí mo bá fẹ́ sùn, màá wo àwọn ímeèlì. Bí wọn dẹ ṣe màá ṣe ètò àwọn ímeèlì yàtọ̀ síra. Àwọn ímeèlì tó ṣe kókó wà lápá ibí kan, àwọn ímeèlì iṣẹ́ o wà lápá ibí kan, àwọn ímeèlì fún ara mi tí mò ń lò fún ara pásọ́nà wà ní ibí kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn lọ́sàn-án, tí bá ṣiṣẹ́ láàárọ̀, tí iṣẹ́ yẹn bá gba, tí ó bá jẹ́ iṣẹ́ tí ó gbókun lára mi, mo ṣiṣẹ́, mo fa agbára ṣiṣẹ́, ó rẹ mi, mo lè sùn lọ́sàn-án. Àimọ́ mo yẹ ìgbà tó jé pé, àgàagà ìgbà ọlidé tí a máa ń ní olidé bá lọ sóko, bá lọ ṣiṣẹ́, tí wáyé tètè dé, màá sùn lọ́sàn-án.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe, mo ní ID káàdì ìṣe tí wón fi ń dánimọ̀ tí n bá fẹ́ wo inú ọgbà, màá wo sọ́ra bí kò wà nínú àpò mi. Fún àwọn security ò bá dáyànmọ̀, wọ́n á mọ̀ pé, ọ̀ọ́, ara àwọn òṣìṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ nìyẹn kí wọ́n má ba à fún àfi yàn ṣe.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní inú iṣẹ́ àbí ibi iṣẹ́, ìrànlọ́wọ́ Ọlọ́run àti ọgbọ́n tí Ọlọ́run ti fún mi àti àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wa nígbà tí mo sì ń kọ́ iṣẹ́ gẹ́gẹ́ bí amọ̀ṣẹ́wàdí ilẹ̀, gbogbo àwọn ọgbọ́n náà ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun, àmọ́ mi ò tíì lọ ibe ri, but àmọ́ mi ò tíì lọ ibẹ̀ ri ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí mo fi sọ́kàn. Tí bá ti, tí bá ti tóbi, tí bá tóbi sí i, ní iṣẹ́ tí mo bá ti lọ́wọ́ sí lọ́jọ́ iwájú, màá lọ sí etí òkun, màá wo bi gbogbo e seri, màá tiẹ ba won gun ketẹ́ketẹ́ létí òkun, màá mu omi àgbon létí òkun.

Rárá o, mi kì í lo èrọ ìrànwọ́ ohùn nítorí mo lè sọ̀rọ̀ dáadáa àti wípé mi ò nílò ẹ̀. Àfi tó bá jé pé mo wà ní conference tí wón ti n sòrò e bí tí àwón èyàn pò si tí wón fun yàn ni microphone láti sòrò ki yàn lé gbó rò dádá Ìkàn e yo kan tí mo máa ń lò nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, mo ní ehoro tí mò ń sìn. Mo nífẹ̀ẹ́ ehoro gan-an torí pé ehoro jẹ́ ẹran tí kò ní wàhálà, kò ní ìjọgbọ̀n. Ó máa ń jẹ ewé. A de máa fún un ní, a máa fún un ní oúnjẹ, oúnjẹ àbí oúnjẹ àti ohun ìpínni pellet. A máa fún un ní pellet jẹ, jẹ nan.

Bí mo ṣe máa ń gbòòrò oníbàárà mi, ó ń ṣe nnkan to le rára pẹ̀lú fóònù pẹ̀lú ẹ̀rọ ìbára-ẹni-sọ̀rọ̀. A máa ń kíra wa lórí ẹ̀rọ ayélujára, ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì tí a ti máa ń message ara wa, ẹ̀rọ messenger bí i, bí i WhatsApp, bí i X, Facebook. Ma máa ń kíra wa a de máa ń pàdé arawa níbẹ̀.

Adùn tí mo fẹ́ràn ní ice cream ni vanilla cream. Vanilla ice cream ni má like. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù láti ìgbà tí mo ti ń lá ice cream. Ìgbà yẹn mó wà ní secondary school, mo wà ní JSS. Nígbà tí mo ra vanilla, mo ní ìfẹ́ rẹ̀ gan. Mo tún ní kí n tó ra ice cream mi, mo ra oríṣiríṣi, mo ra chocolate àtàwọn flavor mi tí mi rántí orúkọ rẹ̀ mó, àmó vanilla ni mo fẹ́ràn jù nínú gbogbo rẹ̀.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ní ojú ọjọ́ tí ó gèlè tí, tí ó dára tí òórùn hàn tí gbogbo àyíká tàn lége. Ojú ọjọ́ tí ó dára òhùn ni mo fẹ́ràn jù kìí ṣe lé tí ó ṣú t'òjo fẹ́ ro. Ojú ọjọ́ tó dára ni mo fẹ́ràn jù.

Ìrọ̀rí ẹ̀ẹ̀kan pe lẹ́ mi máa ń lò. Ìdí tí mo ṣe máa ń lò ìrọ̀rí ẹ̀ẹ̀kan ni wípé, eh, bẹ́ẹ̀dì tí mò ń ṣun sì ó tóbi jù èmi gan-an fúnrararmi, kó ṣe ẹni tó tóbi jù. Tí bá ti lo ìrọ̀rí kan, ìrọ̀rí tí ó tóbi jù, iléyi tí ó kí jù tí won le gbórí sí, tí ọrùn mi ò ní wá ṣókè, tí màá, tí màá gbórí sí, tí a dára fún mi, irú yen ni mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ràn láti máa jó. Ijó wà lára àwọn nǹkan tí àwa máa ń ṣe láti gba èwe wá. Àwa máa ń jó, àwa máa ń jó bá ti ń kọrin, à máa n jó, a maa yin Ọlọ́run lógo, a máa n jó, à máa n jó, à máa n jó tí won bá ti ń lùlù, à máa n jó nílé ìjọsìn, ní ayẹyẹ ìsọmọlórúkọ, gbogbo nǹkan bẹ́ẹ̀ yen láti máa jó láti.

Láti rí dájú pé ọjà mi dára kí n ṣe ohun tí ó le rárá. Nǹkan tí èmi máa ń ṣe ni wípé tí bá fẹ́ lọ ra ọjà tí n bá fẹ́ lọ rà ní páálí, páálí àbẹ́ ẹyọ ẹyọ, páálí páálí máa sábà ra ọjà. Tí bá fẹ́ ra ọjà bẹ́yẹn, màá, màá rí dájú pé mo rí pé ọjà tí ó tutù ni. Kì n ṣe eleyii tò tí fẹ́ expire, kì n ṣe eleyii tí ó da mọ́. Màá rí pé gbogbo ẹ̀ dá, màá rà máa kó síbi tó da, ibi tí ó tutù. Máa leè máa rí, gbé ta fún àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà mo máa ń fi aso bora nígbà tí mo bá sùn. Nítorí pé tí n bá fi aso bora àwọn ẹ̀fọn torí ẹ̀fọn máa ń wọ́nà láti wo inú yàrá nígbà mí bó tilẹ̀ jẹ́ pé a fi oko ibi tí àwa ń gbé ó tilẹ̀ ní omi láyìíká, àwọn ẹ̀fọn máa sábà wá. Kí ẹ̀fọn má bá jẹ mí, mo máa fi aso bora àti fást to ri òtútù o ti mu lọ títí ni mo ṣe máa ń fi aso bora niyen.

Bí omi tí mo máa ń mu lójoojúmọ́ bí ó ṣe pọ̀ tó ni bí lítà ó kéré tó lítà márùn-ún omi ni mo ń mu lójúmọ́. Òóò, èmi máa ń mu, mí ṣà máa ń mu, igba mi tọ́ fún bá gbe, mi máa mu. Igba mi ti bá rí pé ara mi nílò omi mi tí mu mi látàárọ̀, máa tún mú mi.